Rara, n kò kí ní ìrora nígbà tí n bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí láti kékeré ni mo ti kọ́ ohun tí àwọn elẹ́yìnbo ń pè ní public speaking. Èyí fún mi ní ìgboyà láti lè dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti láti lè bá wọn sọ̀rọ̀, tàbí láti lè kọrin níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tàbí láti lè ṣe eré orí ìtàgé níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ọ̀pọ̀ ìgbà àwọn ẹlòmíràn ní ohun tí a ń pè ní stage fright níbi tí ẹ̀rù máa ń bà wọ́n nígbà tí ènìyàn bá pọ̀, tàbí omi tutu á dà síwọn lọ́kàn nígbà tí wọ́n bá wà níwájú èrò tó pọ̀. Ṣùgbọ́n ẹni tí ó bá ní ìgboyà àti tí kò ní ìbẹ̀rù àti tí ó ní ì-ì-ìdánilójú gbogbo ọ̀ún tó bá fẹ́ sọ kò le ní ìrora láti sọ̀rọ̀ níwájú ogọrọ ènìyàn, kó bó ti wù lé kí ènìyàn pọ̀ tó. Ó yẹ kí ènìyàn lè ní ìdojúkọ àti ìdojúkọ àwọn ènìyàn yìí láìsí làálàá àti láti lè sọ̀rọ̀ láìka lólo.